Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo máa ń ṣe ètò owó òṣìṣẹ́ dáradára torí bí mo ṣe wùwà yìí tí mo bá gba iṣẹ́. Èmi jéèyàn kan tó jẹ́ pé, kí n tó bẹ̀rẹ̀ síi náwó kí n tó máa fowó yẹn ṣe nǹkan, màá kọ́kọ́ máa kọ́kọ́ ríi pé owó iṣẹ́ yẹn mo ti pín síbi tó yẹ kí n pín sí, mo ti ra nǹkan tó yẹ kí n rà, eléyìí tó yẹ kí n fi ra nǹkan, eléyìí táa máa fi lè láàfin san owó iṣẹ́, gbogbo ẹ̀ màá ti ṣe ètò rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ètò ìsan owó iṣẹ́, ètò tó dára ni téèyàn bá ní làákàyè. Téèyàn bá dẹ̀ fẹ́ ìfọ̀kànbalẹ̀ lórí iṣẹ́ tó ń ṣe, ó dára ní ètò láti lè máa san owó iṣẹ́. Ètò yẹn, ó ní ètò tó gbọ́ngbọ́n gan. Ètò tí èèyàn máa ń ṣe tí èèyàn máa ń ronú dáadáa kí èèyàn tó ṣe ni kí èèyàn má bá wá jẹ̀bi, kí èèyàn má bá jẹ gbèsè, kí ó má bá rí àrífín láàárín àwọn ènìyàn. Èmi gẹ́gẹ́ bí ẹni kan gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, tí màá fẹ́ tí màá ti gba iṣẹ́, màá kọ́kọ́ yọ àwọn owó kan sọ́tọ̀. Àwọn owó tó à máa fi ṣe ìrìn iṣẹ́ yẹn, àwọn owó táa máa fi ra àwọn nǹkan táa máa lò fún iṣẹ́ yẹn, àwọn owó táa máa lò láti ṣe gbogbo nǹkan táa bá fẹ́ ṣe màá ti yọ sọ́tọ̀ tán. Miì tiẹ̀ ní ná nǹkan kan ńbẹ̀, iṣẹ́ yẹn ni màá kọ́kọ́ gbé sọ́kàn. Tí màá kọ́kọ́ mọ̀ rí pé mo parí iṣẹ́ tí mo ní lọ́wọ́, mo tọ dípé mo tún bẹ̀rẹ̀ síí fọwọ́ kan owó yẹn. Tí ó bá ìgbà kí ìgbà tí ì bá wá fẹ́ ná owó ìgbà tí màá parí iṣẹ́, ọ̀kàn mi ìbá lè pé owó yẹn owó mi ni. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn iṣẹ́ mó wà pé tó èèyàn bá gba àwọn iṣẹ́ wọ̀nyẹn, iṣẹ́ bá yíwọ́ ńkọ́? Tí mo sì ní ìgbà ẹṣẹ tí iṣẹ́ bá máa lọ yíwọ́. Kò rí bí màá fẹ́ ṣe. Ṣé iṣẹ́ yìí máa lọ yíwọ́ wàhálà ni. Tí ó bá yíwọ́, ká gbà wípé kíni ò ń fẹ́ ra nǹkan tó ń jẹ́ two two thousand, o dẹ̀ ti kọ́ pé two two thousand ni àwọn nǹkan tóo fẹ́ ṣe yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, pàtó wá dé ibi tí o fẹ́ rà ó ti di three three thousand. O dẹ̀ ti gba iṣẹ́ rẹ̀ dédé gbá bó ti bá bá gba iṣẹ́, ẹni tó fún iṣẹ́ ló bá fún ẹ ní iṣẹ́ òtítọ́ pé kàn tí o kan parí iṣẹ́ òun ni. Àdí, tí ò bá ní òrùka, tí òrùka bẹ̀rẹ̀ máa ṣe lẹ̀ sínú, tí o bá ní ètò tó dáa, èèyàn á ṣì gbìyànjú láti parí iṣẹ́ náà pẹ̀lú ọgbọ́n láìsí wàhálà, láìsí làálàá. Ọgbọ́n ni èèyàn máa fi ń ṣe nǹkan torí ẹ̀ lèmi ṣe máa ń ṣètò dáadáa, ètò iṣẹ́ owó mi kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́. Gbogbo àwọn tó ń bá mi ṣiṣẹ́, ó mọ̀ mí dáadáa pé èmi mi ò kí n fi owó wọn ṣeré o. Owó wọn ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bó ṣe ṣe pàtàkì sí wọn. Èmi máa ń fẹ́ kéèyàn ó ṣiṣẹ́ kínú ẹ̀ dùn. Tóo bá gbaṣẹ́, tóo parí iṣẹ́, kóo rówó ẹ gbà, kínú ẹ dùn, kóo máa tún gbàdúrà fún'ṣẹ́ míì kó wá níjọ́ míì. Báwo ni o ṣe máa ń ṣe ètò owó iṣẹ́ mi? Òun ni mò ń ṣàlàyé yẹn o. Owó iṣẹ́ yẹn mò máa ń ṣe ètò ẹ̀ dáradára. Mo máa jọ́ sílẹ̀ ni. Kídé tí màá san owó iṣẹ́, ẹ̀dẹ̀. Eléyìí tí màá fi rajà iṣẹ́ yẹn, màá yọ ọ́ sílẹ̀. Eléyìí gan-an tí mo fẹ́ máa ná, màá ti jọ́ sílẹ̀ bó tí ẹ jẹ́ pé mi, èmi tí ì fọwọ́ kàn kì í ṣe máa mọ bí iṣẹ́ yẹn ṣe máa lọ. Nǹkan tí mò máa ń ṣe nìyẹn. Ètò iṣẹ́ ó gbọgbọ́n. Èmi máa ń ṣe ètò iṣẹ́ dáadáa. Èmi, èmi gẹ́gẹ́ bí ẹni kan tó àwọn òwò, màá kọ́kọ́ tó jẹ́ pé t'ọ́n bá ti gbaṣẹ́ báyìí wàhálà ni. Owó wọn á ti ètí ná owó tán kí ó tó bẹ̀rẹ̀ iṣẹ́. Tí iṣẹ́ wà á délẹ̀ tán, wọ́n á wá máa sá kiri. Wọ́n á máa wá ẹni t'ọ́n máa pínṣẹ́ fún, t'ọ́n ò ní sanwó rẹ̀. Wọ́n máa ti wá fún àwọn èèyàn jíṣẹ́, wọ́n ò ní lè san owó, áá wá di wàhálà. Àwọn tó ṣiṣẹ́ fún wọn á máa fà wọ́n kiri. Ẹni tí ó bá wọn ṣiṣẹ́ á máa fà wọ́n kiri. Wọn tó fà wàhálà sọ́rùn ara wọn, wọn ò ní lè dá léèrí láyé ṣiṣẹ́ torí wọ́n ti ṣe owó ná. Èmi kẹ́dẹ̀ẹ́dẹ̀ ni mi orí iṣẹ́ owó náà. Tí èmi bá ti gba iṣẹ́, mo máa ń ṣe ètò gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Kí n lè mọ́, ibi tí mo fẹ́ kojú sí ni, ilé tó tún kò ta màá kojú sí ni. Ètò iṣẹ́, ó ṣe pàtàkì kí ọmọ èèyàn tó ń ṣe, kí ó ṣe wà á sì ń ṣe, ó máa ń ṣe iṣẹ́ tó pọ̀ gan-an. Àwọn iṣẹ́ mi kẹ́dẹ̀ẹ́dẹ̀, ó dẹ̀ dá lé rí owó ni. Ìṣẹ́ tí bá ti rí pé kò ní jẹ owó dáadáa tí màá fi san owó àwọn ta ni màá ṣiṣẹ́, màá kàkà fiṣẹ́ òun 'lẹ̀ ni. Ìṣẹ́kíṣẹ́ tí mo ti ṣe, àwọn iṣẹ́ tí mo le ṣe láwọn ìgbà kan wà tí ó fẹ́ pé mo fa géésì àwọn iṣẹ́ yẹn, mo fa géésì gba ní pẹtọ̀, kò ṣe ààsi ní ǹkan kan ṣùgbọ́n tí a bá ti fa géésì gba iṣẹ́ wọ̀nyẹn, èèyàn ò ní lè san owó, kò wà máa fà ara ṣiṣẹ́. Ẹni tó ti ẹ gba iṣẹ́ lọ́wọ́ rẹ gáà máa wí pé óyá ahun ni ẹ, bó ti yé dá èmọ̀ wípé owó iṣẹ́ yẹn kò hán tó, ó bá wá ṣàlàyé fún ọ̀rẹ́ òhun ò ní gbọ́. Akàn máa wọ ìbọn ọ̀gá, ẹ parí iṣẹ́ wa kíá o, ẹ dá iṣẹ́ wa dúró o, ẹ jẹ́ ká lè ṣe. Nǹkan tó yẹ fàá ni ẹni tó fẹ́ pé tí ò bá ti fẹ́ gba iṣẹ́, ó yẹ kí èèyàn ṣákíyèsí, kí èèyàn ṣé wo iṣẹ́ tó fẹ́ ṣe dáadáa. Owó tó ní, tó ní kó jẹ́ kó wo owó ṣe rí lọ́tùú lọ́sìn kí ó tó kora èsì wàhálà. So iṣẹ́ dára gan-an, kí èèyàn mú ṣe ètò ẹ̀ dáadáa. Torí ẹni mí ṣe máa ń ṣe ètò iṣẹ́ mi dáadáa. Mi ní iṣẹ́ mi ṣeré o. Ètò iṣẹ́, ètò tó dáa ni láti máa pètò kó pèrò, kó ṣe fẹ́ ṣe dáadáa. Tí wọ́n bá ti wá ṣépètò iṣẹ́ yẹn tán, wàá náà á rí pé okay, ìrọ̀rùn ló máa bá dé pé kìí ṣe òun. Ìrọ̀lẹ́ ló bá bá dé ìgbà tí ó bá parí iṣẹ́ tí wọn náà wá rí owó tó k.

Ó ti lè jẹ́ wípé ìle ayé ti lé nísìnyí ní àsìkò ti awá yi, torí àti rìnrìn àjò tí kò wọ́n ó léwu lọ́pọ̀lọ́pọ̀. Tí eeyan ba fẹ́ rìn ìrìn àjò láti Abuja lọ sí ìlú Èkó, kàkà kí eeyan o lọ sí ibi, bá ibi tí wọ́n ti ń gbé mọ́tò tí gbogbo ẹ̀yàn mọ̀ ní gbogbogbò tó jẹ́ ti ìjọba. Eeyan a lọ́dúro sẹ́gbẹ̀ẹ́ títì, àwọn tó ń travel bọ̀ látọ̀nà tó jí ti won n lọ sí ìlú Èkó, ti wón fẹ́ gba Abuja kọjá lọ sí ìlú Èkó, ewádùro sẹ́gbẹ̀ẹ́ títì dé wọn. Ti wọ́n báa de ẹ̀ wá wọ mọ́tò yẹn, kò ní wọn lára. Rára rára, ó dẹ̀ máa ń rọrùn, ó dẹ̀ tún máa ń yára torí ti won baá, àwọn mi ti bá tí ń bọ̀ bẹ́yẹn, àwọn kan lo máa lọ ra mọ́tò, wọn máa ti ra mọ́tò ti wọn bá dẹ̀ tí ń bọ̀, wọn á kan ya, wọ́n á gba, wòn ni gbe lọ́, wọ́n á gbowó kéékèèké lọ́wọ́ won, o wá yára gidi gan. Wà á dẹ̀ gbádùn ìrìn àjò rẹ, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mọ́tò wọ̀nyẹn ni ó máa ń ní, AC nínú tó máa ń jẹ́ kó de le máa ń tutù mọ́ èèyàn nínú. Bẹ́ẹ̀ni gbogbo bi o ṣe máa ń yá èèyàn nìyẹn.

Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi ò níbi kankan tí mò ń fò lọ ò, mi ò níbi tí mo ti fò lọ. Mo jẹ̀yan kan tó jẹ́ pé mi ò kí ń fò rárá. Nibo nii mo fẹ́ fò lọ? Wàhálà ti maa pọ̀ jù, oun ni a tún máa máa fò kiri gbogbo àgbáyé. Mi o iàgbára àti fò rárá rárá rárá mi ò kí ń fò. Ko sibi tí mo máa ń fò lọ bẹ́ẹ̀ lọ́ràánọ́ ṣeré. Bi mò ṣe wà yìí báyìí? Eleyii tà ń rín lórí ilẹ̀ gan-an a ti rin tan. Won se tun wa maa sọ pé mo tún ń fò kiri, mi o n fo rárá.

Bẹ́ẹ̀ni ti ayé tí a wà sì, ṣe wà tẹ́gàn. Tí ẹ bá fẹ́ ṣe nǹkan kan, tí àdéhùn bá ti wà níbẹ̀, èèyàn ní láti farabalẹ̀ láti ka àdéhùn dáadáa. Kí ọmọ aláìlóbí fún láti lo láìní ọ̀nà òdì fún èèyàn nígbà tó bá yá a. Àgàgà tí èèyàn bá fẹ́ ra ilẹ̀, àbí tí èèyàn bá fẹ́ ra ilé, àbí tí ọmọ bá fẹ́ ra nǹkan kan lọ́wọ́ èèyàn kan, tí àdéhùn bá ti wà lórí nǹkan yẹn, àbí tó bá fẹ́ rẹ́ gba ilé, àdéhùn wọn máa ń fún èèyàn ní ìwé àdéhùn. Èèyàn gbúdọ̀ kàá dáadáa kí èèyàn tó bu ọwọ́ lùú, torí àwọn èèyàn burú gan-an torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bí àwọn ọmọ bá ti ní, "Ẹ tọwọ́ bọ̀ òwe bí, ẹ tọwọ́ bọ̀ òwe bẹ́ẹ̀ yẹn." Àwọn èèyàn ò kí ń kàá. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹni kan, tí ì bá ti rà yẹn kà, mi ò ní dọwọ́ bọ̀. Mo máa ní fún mi láyé kí n lọ ka ná kó lè yé mi dáadáa. Kó tó di pé mo lọ ń tọwọ́ bọ̀ àdéhùn tí mo mọ̀ nípa èyí. Èmi ò kí ń fà àdéhùn ṣeré o, torí ẹ̀ mo ṣe máa ń kà á dáadáa.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti dé láti ibi iṣẹ́ ní àṣálẹ́, mo kọ́kọ́ máa ń wá ọ̀ ṣí kíá láti jẹun nítorí mo máa ń fẹ́ràn kí n jẹun kíá kó tó di pé ilẹ̀ ṣú. Tí n bá dẹ̀ tí wá jẹun tán, òun máa gbọ́ fóònù mi, ó ń bọ̀ sórí kírípítò mi, ó ń ṣe ìyẹ̀wò ọ̀dọ̀ tó bó ṣe. Eléyìí tó bá ṣe ìyẹ̀wò ń bẹ́ẹ̀ kí n lè mọ̀ nkán tó ń ṣẹlẹ̀ nígbà tí mi ò sí ńbẹ̀ láti àárọ̀. Mo dẹ̀ tún máa ń ṣe àwọn nǹkan kan. Mo máa ń fẹ́ràn láti gbọ́ orin ní àṣálẹ́. Mo máa gbọ́ ohùn rẹ̀, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórí, lórí ẹ̀rọ ayélujára kí ó bá jáde sí orí ibo ènìyàn tán. Lẹ́yìn yẹn, màá lọ sùn ni.